Ìbéèrè tí ó wà ní iwájú mi ni pé ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Umm, ọjà lè túmọ̀ sí ọjà bí ọjà ibi tí wọ́n ti ń ta nkan tàbí àwọn nkan yí wọ́n ń tà a tún lè pè wọ́n ní ọjà. So ọjà lè jẹ́ ọjà ibi tí wọ́n ti ń ta nkan tàbí ǹkan tí mo lọ rà. Mo dẹ̀ lé nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yì. Ṣé mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, àwọn ọjà tí mo bá lọ rà ní ọjà, mo máa ń ṣe ìtọ́jú wọn. Ó dẹ̀ irú ǹkan tí mo bá lọ rà ní ọjà, ó, ó pé oríṣiríṣi. Àwọn nǹkan tí mo ní láti ṣe ìtọ́jú nípa fífi sí ibi tí ó tutù tàbí àwọn ǹkan tí mo ní láti ṣe ìtọ́jú nípa, nípa fífi láti fi wọ́n sí ibi tí ooru wà tàbí àwọn ǹkan tí màá ṣe ìtọ́jú wọn nípa yíyan wọn tàbí ṣíṣe wọn. So nkan tí mo bá lọ rà ní ọjà ó yàtọ̀ síra. Eléyì mo bá lọ rà lọ́jà tí mo bá nílò láti yan wọ́n, màá yan wọ́n, màá ṣe ìtọ́jú wọn nípa yiyan wọ́n. Àwọn tó bá dẹ̀ yẹ pé ó yẹ kí n fi sínú nkan, nnkan tutù, nkan amú tó máa ń mú nkan tutù, tó máa ń mú nkan tutù tí ò ní jẹ́ kó bàjẹ́, màá ṣe bẹ́ẹ̀, màá fọ́ wọn, màá eléyi tó bá yẹ kí ń gé, màá gé, eléyì tó bá yẹ kí n, kí n dì sínú ike tàbí sínú ọ̀rá, màá ṣe bẹ́ẹ̀. Màá dẹ̀ tò wọ́n dadá sí inú nkan tí ó máa ń mú oúnjẹ tutù kí wọ́n má bàa bàjẹ́. Nkan tó dẹ̀ ṣe wípé ó yẹ kí ń sè tàbí kí ń gbé kaná tàbí kí ń yan, màá ṣe ìtọ́jú àwọn ọjà yí náà nípa ṣíṣe ǹkan bí, bí tí ó yẹ kí ń ṣe sí wọn. Màá dẹ̀ ṣe ní àsìkò tí màá ṣe ń ti ọjà dé ni mo máa ń ṣe àwọn ǹkan wọ̀nyí kí àwọn ǹkan tí mo rà kí wọ́n máa bà bàjẹ́, kí àwọn ǹkan tí mo rà kí wọ́n lè ṣe dádáa, kí màá ṣe ìtọ́jú wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

Ṣé o fẹ́ràn ijó? Héee!, Èmi ọmọ Yorùbá fún rara mi. Mo fẹ́ràn ijó ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti máa jó. Ní ilẹ̀ Yorùbá, a kúndùn orin kíkọ ní ọ̀pọ̀lọpọ̀. A fẹ́ràn láti máa kọ orin. Taa bá dé ń kọ orin, a kì í kọ orin lásán. A máa ń kọ orin pẹ̀lú àwọn ǹkan orin, àwọn ohun èlò tí a máa ń lò pẹ̀lú orin. A máa ń lo ìlù, a máa ń lo fèrè, a máa ń lo gìtá, a máa ń lo oríṣìíríṣìí, àwọn ìlú tó p'oríṣìíríṣìí. A máa ń lo gángan, a máa ń lo, bàtà. Kò sí bí o ṣe le kọ'rin láìlo àwọn ohun èlò tó máa fi kọ orin won. Tí a bá dé ṣe ń kọ orin yìí, aa máa jó sí i. Wa a máa mì sọ́tùn, wa a máa mì sosi. Wà á máa jù'kébè, wà á máa fi gbogbo ara jó. Tó ṣe ń fọwọ́ jọ, wà á máa fẹsẹ̀ jó. Oríṣìíríṣìí ijó ló wà. Èmi dẹ́ nií gẹ́gẹ́ bí obìnrin, mo nílo láti jó. Ara ohun ẹ̀ṣọ́ wa ni láti jó. Tí a bá sì kọ orin, a máa ń kọ orin ní ọ̀pọ̀lọpọ̀, a dẹ̀ máa n jó. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa jó ní ọ̀pọ̀lọpọ̀. Ijó yìí ó jẹ́ ara ǹkan tí a dẹ̀ fi máa ń ṣe àríyá, tí a fi máa ń mú ara wa lọ́kànbalẹ̀. To bá lọ sí òde ijo a máa fi ara wa lokan balẹ̀, a máa kọ orin, a máa jó, a máa mú inú wa dùn, a máa ṣe àríyá ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wa. Mo fẹ́ràn láti máa jó pẹ̀lú àwọn ọmọ mi. Mo fẹ́ràn láti máa jó pẹ̀lú ọkọ mi. Mo fẹ́ràn láti máa jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ijo jẹ́ ara ǹkan tí o fi lè máa mú inú ẹ dùn. Jíjó, ijó ó wà lára ǹkan tí ó máa ń mú ara ẹ lọ́kànbalẹ̀, tí ó máa ń mú tí ó máa, tí ó, ó, ó máa, inú rẹ máa dùn dáradára.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́ro fún ìlera? À, bẹ́ẹ̀ ni o. Oúnjẹ tí ó da fún ìlera ara mi ni mo máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àti gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, a kúndùn la-- a, a fẹ́ràn láti máa jẹ oun tí ó da fún ìlera ara wa. E, ewébẹ̀ ní pàtàkì jùlọ. A máa ń jẹ ewébẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Tí a ṣe ń jẹ ewébẹ̀ ní-- pẹ̀lú oúnjẹ ní sísè, lamá tú mú ewébẹ̀ lakan máa ṣán pẹ̀lú omi lamá fi sẹ́nu. A, a, a máa ń jẹ nǹkan tí ó máa ń jẹ́ kí ìlera wa kí ó pé, kí ìlera wa kí ó dá. A kì í jẹ gbogbo nǹkan tí òyìnbó ṣe se orí-- oríṣiríṣi kan máa ń-- a kì í jẹ irú nkan bẹ́yẹn. Nǹkan tí ó máa jẹ́ kí ara wa, kí ara wa dá péré péré, kí ọkàn wa balẹ̀, oun ni a máa ń jẹ. A dẹ̀ máa jẹ́ tí a máa sè, a máa, a máa sè àwọn nǹkan wa dáadáa tí a máa sè, tí a máa sè èto ẹ̀, tí a máa fi ata sí, fi epo sí, fi oun tí ó máa ń mú dùn, tí ó máa jẹ́ kí ó ṣe jẹ, a máa fi si, ta dẹ máa jẹ. A sì máa ń jẹ èso ní ọ̀pọ̀lọpọ̀. Bí a ṣe ń jẹ ewébẹ̀ làá ń jẹ èso. A kì í fi èso ṣeré. Mi ò kí ń fi èso ṣeré rára. A-- mo, mo máa, mo máa ń, mo máa ń gbìyànjú láti jẹ èso ní ojoojúmọ́. Tí mi ò bá jẹ ọ̀gẹ̀dẹ̀, màá jẹ ìbẹ́pẹ. Tí mi ò bá jẹ ìbẹ́pẹ, màá mú ọsàn. Tí mi ò bá mú ọsàn, màá jẹ oun èso mi. Tí n bá dà ṣe ń jẹ oun èso ni mo máa ń jẹ ewébẹ̀. Bí n bá ṣe ń jẹ ṣọkọ ni mò ń jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ni mò ń jẹ ilá, ni mò ń jẹ ewédú. Bí mo ṣe ń jẹ ata rodo ni mò ń jẹ tòmátósì. Gbogbo nǹkan yìí ló dẹ̀ da fún ìlera ara. Kò kì í ṣe gbogbo oúnjẹ tí akan popọ́, tí a fi chemical sí. Rárá, kò kì í ṣe rú nkan bẹ́yẹn. Oúnjẹ tí ó dára fún ìlera ara mi, tí ó mú-- tí ó máa jẹ́ kí ara mi gbó, tí ó máa jẹ́ kí ojú mi tó ba lẹ, kí ọkọ̀ mi bá lẹ, kí ojú mi tí-- tí ó máa gbó pé ó máa, ó máa dan yàtọ̀ ni inú mi, ikan wonyìí ni mo máa ń jẹ. Tí ó máa jẹ́ kí ara mi kí ó pé, kí ìlera mi kí ó dá ṣáṣá. Irú àwọn oúnjẹ bẹ́yẹn ni mo máa ń jẹ, ní mo sì máa ń fún ebí mi jẹ.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? À, ó ti o, mi ò kí ń mu coffee torí èmi ò fẹ́ràn coffee torí kíkorò tí ó máa ń korò àti torí pé tí mo bá mu coffee ní òwúrọ̀, tí tí ilẹ̀ fi máa ṣú nígbà tí ó bá, tí ilẹ̀ bá ṣú ní alẹ́ tó bá yẹ kí n sùn, kò ní jẹ́ kí n sùn, ó máa jẹ́ kí n la ojú mi sílẹ̀, èmi ò fẹ́ràn coffee. Eléyìí tí màá fi mu coffee, màá yá mu tí aláwọ̀ ewé, èyí tí ó da fún ara mi, tí ó da fún ọkàn mi, tí ó da fún gbogbo ẹ̀yà ara mi, eléyìí ni màá mu. Coffee níbi iṣẹ́, lóòótọ́ ó da láti máa mu coffee fún àwọn tí ìlera wọn bá gbà láti máa mú, àwọn tí wọ́n bá lè mu tí wọ́n bá kórira rẹ̀ bí èmi, tí ó dẹ̀ ní bá ìlera wọ́n wí wọ́n lè mu. Ṣùgbọ́n èmi, èmi ò lè mu coffee níbi iṣẹ́, èmi ò lè mu coffee. Iwọn bá ìgbà tí mo, tí mo, tí mo tiraka láti mu coffee ní ilé ìwé nígbà tí mo wà ní ilé ìwé kí ń má bá sùn kí ń lè kàwé, odi ni ó, ó gbá yọ. Mo dé inú, mo dé inú ilé ìdánwò, mi ò lè ṣe nǹkan kan ṣe ní mo kàn ránjú sílẹ̀ torí mo mu coffee, ó kọ́, ó gba, ó gba, ó gba, ó gba odi, ó gba odi lọ lára mi, kò bá mi lára mu rárá àti rárá tí ìyẹn ló bá mi lára mu. Coffee ò fi ìgbà kankan bá mi lára mu. Nítorí náà èmi ò lè mu coffee, mi ò sì kí ń mu coffee níbi iṣẹ́

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? À, ẹm, òwe kan sọ ní èdè gẹ̀ẹ́sì, ó ní: "Iṣẹ́, iṣẹ́ láìsí eré, ó máa ń sọ ọmọ di mùnmú ni." So a ní, a ní láti mú kí ìdọ́gba wà láàárín ìgbésí ayé iṣẹ́ wa àti ìgbésí ayé eré wa. A gbọ́dọ̀ jẹ́ kí ó gbé pẹ́ lí, kí ó máa lọ ní kẹ́gbẹ́kẹ́gbẹ́. Nítorí pé èèyàn bá ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ tí ò sí àsìkò eré, a, Olúwa má jẹ ka fi ìgbà onígbà lọ. Olúwa má jẹ kí-- kọ́ lórun má jẹ kí a kú ní èwe. Bá bá ṣe ń ṣiṣẹ́, àsìkò ìgbádùn náà gbọ́dọ̀ wà. Ka jókòó, ka gbádùn ara wa. A nílò láti lọ síta láti lọ gbádùn ara wa. Ìgbádùn ni ilé, ko mu nnkan tútù, kí ara rẹ kí ó balẹ̀, kí o sùn nígbà tó yẹ kó o sùn, kó o ṣeré nígbà tó yẹ kó o ṣeré, nígbà tó bá dẹ́yẹ kó o ṣiṣẹ́, ṣiṣẹ́ kárakára, ṣiṣẹ́ nígbà tó yẹ kó o ṣiṣẹ́, kí o bá lè gbádùn ìgbà tí ìgbádùn tó bá ń gbádùn. Bẹ́ẹ̀ni o, ìdọ́gba gbọ́dọ̀ wà ní àárín. Bí èmi dẹ̀ ṣe máa ń ṣe ìdọ́gba láàárín ìgbésí ayé iṣẹ́ mi. Ni òwúrọ̀ tí n bá ti lọ síbi iṣẹ́, màá ṣe iṣẹ́ mi. Ni wákàtí tí ó bá dẹ́yẹ kí n ṣiṣẹ́. Tí n bá dẹ̀ ti délé, màá délé. Mo máa gbàgbé gbogbo nnkan tí ó jẹ́ iṣẹ́. Mo máa jù, mo màá gbádùn ara mi. Màá wẹ̀, màá tọ́, màá kọ, màá, màá, màá màá yí orin sí i, màá jó, màá mu nnkan tútù. Nnkan tí n bá dẹ̀ ní nnkan tí mo lè fi panu, màá fi panu, màá sinmi. Ni òpin ọ̀sẹ̀, tí n bá ní àríyá tí mo fẹ́ lọ ṣe, màá lọ sí òde àríyá. Màá jẹ́ kí ọkàn mi balẹ̀. Màá bá ọ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Màá mú àwọn ọmọ mi jáde lọ sí ibi ìṣeré, ilé ìṣeré tí wọ́n ti máa, tí a ti máa ṣeré, tí a ti máa, a ti máa pàdé àwọn ẹlòmíràn tí a ti máa ṣeré. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀, ìdọ́gba gbọ́dọ̀ wà láàárín ìgbésí ayé iṣẹ́ àti ìgbésí ayé eré. Ṣùgbọ́n o, kíkan kí ó má ṣe pa kejì lára. Ẹ jẹ́ kí ìwọ̀ntúnwọ̀nsì kí ó wà ní ìgbésí ayé iṣẹ́ wa, kí ó wà ní ìgbésí ayé eré wa. Ṣùgbọ́n bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ láìsí àsìkò fún eré, ó máa ń sọ ọmọ, tó máa ń gbé ìgbésí ayé ẹni kúrú ni, ó máa ń sọ ọmọ di mùnmú ni. Torí náà, ẹ ṣiṣẹ́ ní, lásìkò kan náà, ẹ ṣeré nígbà tí, ìgbà tí ó bá yẹ kí a ṣeré.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ah, báwo ni mo ṣe máa ń pa ọkàn pọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà iṣẹ́ máa pọ̀ ní iwájú mi láti ṣe. Ṣùgbọ́n nǹkan tí èmi máa ń ṣe gẹ́gẹ́ bí ẹni kan ni pé màá máa ṣe àwọn iṣẹ́ yìí ní ẹyọ kankan. Màá, màá fi àsìkò sígbà tí ó bá yẹ kí n ṣe iṣẹ́ kọ̀ọ̀kan. Torí èmi gẹ́gẹ́ bí ènìyàn mi ò lè ṣe iṣẹ́ mẹ́ta, mẹ́rin pọ̀. Eléyìí tí n bá dẹ̀ le ṣe pọ̀ tí n bá ṣe ń ṣe kan màá máa ṣe èmi tí n bá lè ṣe. Eléyìí tí àwọn olóyìnbo ń pè ní multitasking. Eléyìí tí n bá lè ṣe pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ṣe wọ́n pọ̀. Èmi ti ẹ̀ fẹ́ràn láti máa ṣe gbogbo iṣẹ́ mi kíákíá, pàápàá, kí ó lè tètè tán nílẹ̀. Eléyìí tí n bá lè ṣe pọ̀ màá ṣe wọ́n pọ̀. Eléyìí tí mi ò bá dẹ̀ lè ṣe wọ́n pọ̀ màá ṣe wọ́n lẹ́yọ kankan. Màá fi àsìkò síi fún eléyìí tí ó yẹ. Eléyìí tí ó bá dé ọ̀ pọ̀ tí mo mọ̀ wípé mo ní ẹni kan, ẹ̀yàn kan ní tó sí mi tí ó lè bá mi ṣe màá pe onítàn kí ó bá mi ṣe. Kí gbogbo ẹ kí ó lè ṣe kí a lè ṣe kíákíá. Torí gẹ́gẹ́ bí ènìyàn yálà kí n pe ẹni tí ó wà ní tó sí mi tàbí ọ̀rẹ́ mi kí ó rán mi lọ́wọ́ láti ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ yìí tàbí kí n ṣe ní kẹ́gbẹ́kẹ́gbẹ́. Tí n bá ṣe ń ṣe ọ̀kan màá mú kejì tí n bá lè ṣe pọ̀ mọ́ tí ò ní pa ara wọn lọ́wọ́, tí ò ní dín kejì ni, tí ò ní dín, tí iṣẹ́ kan ò ní dín kan lọ́wọ́ màá ṣe gbogbo wọn pọ̀. Eléyìí tí mi ò bá dẹ̀ lè ṣe pọ̀ tí mi ò dẹ̀ ní èèyàn ní tó sí ní àtúnṣe màá fi àsìkò síi láti ṣe nígbà tí ó bá yá. Ṣùgbọ́n nǹkan kan tí mo mon ni pé gbogbo iṣẹ́ tí ó bá yẹ kí n ṣe mo máa ṣe wọ́n. Ídà ni ìgbà tí ó bá yẹ kí n ṣe wọ́n tàbí pẹ̀lú ọ̀rẹ́ tàbí akẹgbẹ́ tí a lè jọ ṣe wọ́n mo máa ṣe wọ́n nígbà gbogbo.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mo fẹ́ lérò wípé ǹkan tí ìbéèrè yì sọ ni pé, ṣe mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi láti máa fún ẹlòmì jẹ lára oúnjẹ mi. À bẹ̀ẹ́ni, àjọjẹ ó máa ń mú kí oúnjẹ dùn ni. Gẹ́gẹ́ bí òwe Yorùbá kan, oúnjẹ tí a bá jẹ pẹ̀lú ọ̀rẹ́, pẹ̀lú ẹbí, pẹ̀lú ará, pẹ̀lú àwọn ọmọ, pẹ̀lú ọkọ, pẹ̀lú ìyàwó, irú oúnjẹ bẹ́ẹ̀ ó máa ń dùn. Inú, inú èyàn dé máa ń dùn pé, bẹ́ẹ̀ ni mo bá ẹlòmíràn jẹun. Tó bá ti e wá jẹ́ pé ẹni tí ó nífẹ̀ tí inú rẹ̀ dùn sí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ènìyàn tí ó wà ní àyíká mi, pẹ̀lú àwọn olólùfẹ́ mi, pẹ̀lú àwọn ènìyàn tí ajọ ń ṣiṣẹ́, pẹ̀lú àwọn tí ó bá fẹ́ràn láti bá mi jẹun. Torí mi ò lè ní kí gbogbo èyàn wá bá mi jẹun. Àwọn tí ó bá nífẹ̀ sí oúnjẹ tí mò ń jẹ, wọ́n lè bá mi jẹun. Àwọn tí ò bá dẹ́ nífẹ̀ sí tó, mi ò lè ní wá fi tipátipá mú wọn láti bá mi jẹun. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó wà láyi ká mi, tí ó fẹ́ràn oúnjẹ tí mò ń jẹ, tí ó dẹ́ fẹ́ bá mi jẹun, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Mo fẹ́ràn kí èèyàn kí ó máa bá mi jẹun. Àjọjẹ ó máa ń mú kí oúnjẹ dùn, àjọjẹ ó máa ń mú kí inú ènìyàn dùn. Ara èniyàn máa balẹ̀. Inú a dẹ́ dùn lọ́pọ̀lọpọ̀ pé kò fẹ́ràn àwọn ènìyàn, bá àwọn ènìyàn wà ní àyíká rẹ̀ tí wọ́n bá jẹun.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? À, pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe, ó ní àwọn áàpù kan tí mo gbọ́dọ̀ máa lò ní ojoojúmọ́. Irú áàpù yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lò. Ṣùgbọ́n yàtọ̀ sí áàpù yìí, àwọn áàpù tí mo tún máa ń lò ni àwọn áàpù tí.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? À, iṣẹ́ tí mo ṣe tí a ṣe àgbéyẹ̀wò rẹ̀, eh torí àwọn tí ó ṣe àgbéyẹ̀wò iṣẹ́ yìí, tán jẹ́ àwọn ọ̀gá ní ibi iṣẹ́ mi, ó jẹ́ kí, kí ara mi kí ó rí bákan. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé tí o bá ti mọ̀ nǹkan tí ò ń ṣe, tí o dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò tí wọ́n dẹ̀, tí o dáhùn ìbéèrè bí ó ṣe yẹ kí o dáhùn, tí o ṣe nǹkan tí ó yẹ kó ṣe, kò sí nǹkan tí ó gbọ́dọ̀ mú kí ọkàn rẹ kí ó wà lókè nípa ìgbéyẹ̀wò. Eh nítorínà ìgbéyẹ̀wò tí mo ṣe kẹ́yìn ọkàn mi balẹ̀, ara mi dẹ̀ balẹ̀ láti ṣe bó ṣe yẹ kí n ṣe pẹ̀lú àsìkò tí ó yẹ kí n ṣe, mo ṣe nígbà tí ó yẹ kí n ṣe pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Mo dẹ̀ ṣe nǹkan tí mo lè ṣe, mo ṣe èyí tí mo lè ṣe, mo, mo, mo ti ra ká láti ṣe dáradára tí mo dẹ̀ mọ̀ tí nígbà tí àm eèsì ìgbéyẹ̀wò náà jáde tí mo ṣe dáradára. Nítorínà má sọ wípé ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe o dáa ní ọ̀pọ̀lọpọ̀, mo ṣe dáradára.

Ṣé o ní aṣọ tuntun? Hahaha. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun. Nítorí pé a ṣẹ̀ parí ọdún kérésì ni, a tún ṣẹ̀ wọ inú ọdún tuntun ni. Inú ọdún tuntun tí a ṣẹ̀ wá yìí. Bẹ́ẹ̀ni, níí, mo ní aṣọ tuntun. Mo ra aṣọ tuntun fún ara mi, mo ra aṣọ tuntun fún àwọn ọmọ mi. Eh, torí pé ní ilẹ̀ Yorùbá, a rí bí àṣà láti máa ra aṣọ tuntun, eh, eh, pàtàkì jùlọ nígbà kérésì àti nígbà ọdún tuntun. Tí a bá ń wọ ọdún tuntun, a máa ra aṣọ tuntun. Tí a bá tún wá lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú ọdún, a máa wọ aṣọ tuntun, a máa wọ bàtà tuntun, a máa ró dédé, a máa kan dúndún ni.

Ṣé o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Haa bẹ́ẹ̀ni, mo rántí pé mo fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ẹ̀ẹ̀kan rí nígbà tí mo lọ sin orílẹ̀ èdè mi ní ẹ̀yìn igba tí mo parí ilé ìwé mi. Ni àwọn tí wọ́n má ń gba ẹ̀jẹ̀ ní ọwọ́ àwọn tí wọ́n bá fi tinú, tinú wọn, tí wọ́n bá fídọ̀ láti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn tí ó bá nílò rẹ̀ ní ọjọ́ iwájú. Ehn, ó lè ṣẹni tó mọ̀, ó lè ṣẹni tí óo mọ̀. Okan finú fídọ̀ láti fi ẹ̀jẹ̀ sílẹ̀, fún àwọn tí ó bá nílò rẹ̀. Wọ́n á gba àwọn ẹ̀jẹ̀ yìí, fi wọ́n sí ilé ìpamọ́ fún ẹ̀jẹ̀. Se mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Ehn, pé mo fún ẹnìkan pàtàkì ní ẹ̀jẹ̀ rárá. Ṣùgbọ́n mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ tí wọ́n gbà tí wọ́n fi pamọ́ láti lò fún ẹni tí ó bá nílò rẹ̀ ní ọjọ́ iwájú. Mo ti ṣe eléyìí rí.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? A, mo lérò pé nǹkan tí ìbéèrè yìí ń sọ, tó ń sọ ni wípé nígbà wo ni mo fi iṣẹ́ sílẹ̀ kẹ́yìn, nígbà wo ni mo kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ kẹ́yìn? A, mo lérò wípé nǹkan tí ìbéèrè yìí ń sọ ni eléyìí. Ẹ, ní ọdún, bí ọdún mẹ́ta sẹ́yìn mo, mo nílò láti fiwé sílẹ̀ ní ilé iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀ láti lọ sí ilé iṣẹ́ mìíràn. Nítorí eléyìí mo, mo fi iṣẹ́ kalẹ̀. Mo kọ̀wé mo fi iṣẹ́ kalẹ̀ láti kúrò ní ibi iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ lọ sí ilé iṣẹ́ tuntun tí mo ṣẹ̀ rí ìṣe sí tí ó dára tí ó, ó, ó gbé mi lékè yàtọ̀ sí ilé iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni ẹ̀fọ́ tètè. Eléyìí tí àwọn kan máa ń pè ní green. Bó ti ẹ̀ jẹ́ pé ẹ̀fọ́ tètè yìí ó pé oríṣiríṣi, ti ìbílẹ̀ wà, eléyìí tí wọ́n ń pè ní green tí àwọn alákọ̀wé náà gbìn ó wà. Eléyìí tío ba wu kio jẹ́ mo fẹ́ràn ẹ̀fọ́ tètè lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀fọ́ tí a rọ, tí a máa rọ, tí a máa fi èròjà sí, máa fi ata sí, fi ẹran sí, ẹja, edé, pòmọ́, fi oríṣiríṣi èròjà sí láti gbé yọ, láti gbé, àwọ̀ rẹ̀ yọ. Ẹ̀fọ́ yìí ó ṣe, ó ṣe é fi jẹ oríṣiríṣi oúnjẹ. O lè fi jẹ òkèlè, a lè fi jẹ ìrẹsì, o lè fi jẹ ẹkọ, o lè fi jẹ ẹkọ. Kò sí oúnjẹ tí ẹ̀fọ́ yìí ò ṣe kò bá lọ. Nítorí náà mo fẹ́ràn ẹ̀fọ́ tètè ní ọ̀pọ̀lọpọ̀

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? À, mi ò fẹ́ràn láti máa tètè jí ní kùtùkùtù, ṣùgbọ́n mi ò ní, ehn, ọ̀nà mí ju lá-- ju láti tètè máa jí ní òwúrọ̀ kùtùkùtù torí pé mo máa nílò láti jẹ́ kí àwọn ọmọ ilé ìwé kí wọ́n múra ilé ìwé, èmi náà dẹ̀ gbọ́dọ̀ lọ sí ibi iṣẹ́, màá múra láti lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ tí mi ò ní láti nílò láti lọ ibi iṣẹ́ táwọn ọmọ ò nílò láti lọ sí ilé ìwé, à, mi ò kí ń tètè jí ní kùtùkùtù torí mi ò kí ń tètè sùn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oorun ni. Mi ò-- mo jẹ́ ènìyàn tí, ọ máa ń pè ní ènìyàn alẹ́. Mi ò kí ń ṣe ènìyàn kùtùkùtù òwúrọ̀. Nítorí náà, mo, mi ò rí-- mi ò fẹ́ràn láti máa jí ní kùtùkùtù torí mi ò kí ń tètè sùn ní àṣálẹ́. Ṣùgbọ́n mi ò ní ọ̀nà mìíràn ju láti jí ní kùtùkùtù kí n lè ṣe àwọn iṣẹ́ tí ó yẹ kí n ṣe kí n lè jẹ́ kí àwọn ọmọ tí ó ń lọ ilé ìwé kí n múra wọn láti lè lọ sí ilé ìwé.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? À, gẹ́gẹ́ bí ẹni kan àti gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń fọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ojoojúmọ́. Torí mo máa ń bá àwọn ẹran ọ̀sìn ṣiṣẹ́. Tí n bá dẹ̀ ṣe bá ẹran ọ̀sìn kan ṣiṣẹ́, nǹkan kan tí n bá ṣe pẹ̀lú ẹran ọ̀sìn, mo gbọdọ̀ fọwọ́ mi kí n tó lọ fọwọ́ kan nǹkan mìíràn tàbí kí n tó lọ fọwọ́ kan ẹran ọ̀sìn mìíràn. Ẹ, gẹ́gẹ́ àti pé mo jẹ́ ẹni kan tí ó ní àwọn ọmọ wẹ́wẹ́, ní mo gbọdọ̀ tún máa fọwọ́ mi ní ọ̀pọ̀ ìgbà torí àwọn ọmọdé wọ̀nyí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́, ẹ, torí iṣẹ́ mi àti torí àwọn ọmọ mi. Mi ò le ka oye ìgbà tí mò ń fọwọ́. Àti gẹ́gẹ́ bí obìnrin tó máa ń dáná, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fọwọ́ náà tí n bá fẹ́ dáná ní ilé-ìdáná. Ẹ, tí n bá fẹ́ fi òǹkà sí, à, ó máa ju ẹ̀ẹ̀mẹwàá lọ lójúmọ́ tí mò ń fọwọ́ mi o.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Fóònù mi, ọ̀pọ̀lọpọ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa, mo máa ń, mo máa ń lo fóònù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́. Fún iṣẹ́ mi, mo máa ń lo fóònù. Láti mú inú ara mi dùn, mo máa ń lo fóònù. Láti mọ nǹkan tí ó ń lọ ní àyíká mi àti ní letò mi, lórílèèdè mi, mo máa ń lo fóònù mi. Bẹ́ẹ̀ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nínú wákàtí mẹ́rìnlélógún tó wà nínú ọjọ́, mo lè sọ wípé boya bi wákàtí mẹ́jọ nínú ọjọ́, mò ń lo fóònù yín. Mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún iṣẹ́ tí mo ń ṣe, láti gbọ́ orin, láti ṣe àwọn nǹkan tí mo ti ṣe sí iṣẹ́ mi, kí ó lè gùnrégé. Ohun tí mò ń ṣe kí ó lè gùnrégé, mo máa ń lo fóònù ní ọ̀pọ̀lọpọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń pa ẹja? À, mo mọ̀ díẹ̀ nípa bí a ti ń pẹja. Mo lè fi awọ̀n tí wọ́n fi ń kó ẹja, mo lè fi kó ẹja, mo lè fi pẹja. Ṣùgbọ́n mo ti rí ibi tí wọ́n ti ń fi okùn àti, ẹm, ekòló tàbí nǹkan láti tan ẹja wá. Mo ti rí ibi tí wọ́n ti ń lò ó, ṣùgbọ́n mi ò mọ̀ bí wọ́n ṣe ń lò ó. Awọ̀n ni mo mọ̀ tí wọ́n fi ń pẹja. Mo lè fi awọ̀n pẹja. Tó bá dẹ́ẹ̀ ṣe pípa láti gé, mo mọ̀ bí wọ́n ṣe ń pa ẹja láti gé sí wẹ́wẹ́ láti fi sè. Kò sí ẹja tó wà láyé láti pa, mo lè pa. Tó bá dẹ́ẹ̀ ṣe ẹja pé ọlọ́pẹja lódo. Mo lè fi awọ̀n, mo lè pẹja, mo lè pa wọn pẹja. Ṣùgbọ́n mi ò mọ̀ bí wọ́n ṣe ń lo okùn àti, ẹm, hook láti pẹja.

Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àti ní ipò tí mo wà, mo ní ọgbọ̀n ọjọ́ láti lò fún ìsinmi ní ọdọọdún. Yàtọ̀ sí eléyìí, mo ní àwọn ọjọ́ mìíràn bí ọjọ́ méjì, ọjọ́ márùn-ún tí mo lè lọ fún ìsinmi tí ó bá jẹ́ pàtàkì fún mi láti lọ. Ṣùgbọ́n ìsinmi ọdọọdún, mo ní ọgbọ̀n ọjọ́ nínú ọdún láti lọ fún ìsinmi yìí torí ó ṣe pàtàkì láti lọ sinmi. Gbádùn ara ẹni kí o baa lè padà sí ibi iṣẹ́ pẹ̀lú orí pípé, pẹ̀lú ara yíyá ní ìparí ìsinmi.

Ibo ni o máa ń ra nǹkan? Aà, mo rò, mo fẹ́ rò wípé nǹkan tí ibèrè yìí sọ ni pé, ibo ni mo ti máa ń ra àwọn nǹkan tí mo máa ń rà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lọ sí ọjà tí, láti lọ ra nǹkan tí n bá nílò, màá lọ s'ọjà. Ìgbà mí tí mi ò bá dè lè lọ sí ọjà, mo máa ń ra nǹkan tí n bá fẹ́ ní orí fóònù, ní orí àwọn áàpù tí wọ́n ti ń ta nǹkan tí, àà, mo nílò. Àwọn, àwọn ọlọ́jà tó ń ta ọjà bí i àwọn tó ń ta lórí Instagram, àwọn tí, bí i ti Jumia, mo máa ra nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan tí n bà lè rà ní orí àwọn, ẹ́, ẹ̀rọ wọ̀nyí, mo máa lọ sí ọjà láti lọ rà wọ́n. Màá lọ sí àwọn ibùsọ̀ ní kọ̀ọ̀kan tí wọ́n ti ń ta àwọn nǹkan tí mo fẹ́ láti rà, màá lọ ra àwọn nǹkan tí mo fẹ́ ní kọ̀ọ̀kan lọ́jà tí màá dẹ̀ gbé wọn wá sí ilé.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Lóòótọ́, ìparí iṣẹ́ ó máa ń jẹ́ àsìkò tí inú mi máa ń dùn láti lọ ilé torí mo mọ̀ wípé mo ti parí iṣẹ́ fún ọjọ́ tí ọjọ́ náà. Inú mi máa ń dùn láti pa le órí tábìlì mi mọ́, láti lọ sí ilé, láti lọ pàdé àwọn ẹbí mi, láti lọ pàdé àwọn ọmọ mi, láti lọ pàdé ọkọ mi. Bẹ́ẹ̀ ni inú mi máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èyí sì máa ń rí bẹ́ẹ̀ pàtàkì jùlọ tí n bá parí iṣẹ́ tó yẹ kí n ṣe fún ọjọ́ náà tí mo mọ̀ wípé mi ò ní dé ní ọjọ́ kejì láti wá, bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ tí ó yẹ kí n ti parí. Tí n bá ti parí iṣẹ́ mi fún ọjọ́, inú mi máa ń dùn láti kojú àsìkò ìparí iṣẹ́ torí mo mọ̀ wípé mo fẹ́ lọ ilé lọ sinmi, mo fẹ́ lọ ilé lọ bá àwọn ẹbí mi kí a jọ sinmi pọ̀.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni ìgbà tí mo bá ń bá àwọn ọmọ mi ṣeré, tí mo bá ń bá ẹbí mi ṣeré,, tí mi ò nílò láti ronú pé iṣẹ́ wà tí mo fẹ́ ṣe, tí mo wà pẹ̀lú àwọn ẹbí mi tí a jọ ń ṣeré, tí a jọ ní àsìkò láti fomi jomi tooro ọ̀rọ̀, tí mo ní àsìkò láti bá wọn ṣeré, a ní àsìkò láti jọ jó, láti jọ kọrin, láti jọ ṣe ìgbádùn ara wa. Irú àwọn àsìkò báyìí tí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ó wọ́pọ̀, irú àwọn àsìkò báyìí ni mo fẹ́ràn jù lọ. Tí oúnjẹ, ǹkan jíjẹ, ǹkan mímu bá tun lè wà lẹ́gbẹ̀ẹ́ láti lò pẹ̀lú eré wọ̀nyí, ó máa ń mú kí ìgbádùn kí ó túbọ̀ jìnnà sí i, ó máa ń mú kí ìgbádùn kí ó túbọ̀ wọra, kí inú dídùn kí ó pọ̀ sí i.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? À ti pèsè àwọn ohun èlò. Ó jẹ́ nǹkan tí ó máa ń gba àsìkò, tí ó máa ń gba agbára, tí ó dé máa ń gba kí èèyàn fojú sí i, kí èèyàn fi tó ọkàn sí nǹkan tí èèyàn ń ṣe. Torí náà, irú àsìkò báyìí, irú ìgbà tí mo bá ń ṣe ìpèsè àwọn oun èlò, ó jẹ́ àsìkò tí kò sí, ǹkan kan ò gbọdọ̀ dí mi lọ́wọ́ tí màá ṣe ǹkan tó yẹ kí n ṣe ní àsìkò pẹ̀lú ọkàn kan tí màá kọjú sí i. Ṣe kíákíá, ṣe dáradára, láì da ǹkan mọ́ ǹkan, láì fìkànpe kan. Màá ṣe pèsè àwọn ohun èlò ní ọ̀tọ̀ọ̀tọ̀ bí ó ṣe yẹ kí n ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé, láì da ìkànpọ̀ pẹ̀lú mìíràn.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbá? Ni ibi iṣẹ́ mi wákàtí kan ni ó wà fún ìsinmi oúnjẹ ọ̀sán, aago kan sí aago méjì, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò kí ń fi gbogbo ìgbà jẹun. Ehn, nítorínà ìsinmi oúnjẹ ọ̀sán yìí mo fi máa ń rẹjú ni, mi ò kí ń fi jẹun. Ehn, títí torí mi ò fẹ́ràn oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí mo fi máa ń ṣe nǹkan mi tí ó yẹ kí ń ṣe. Ṣùgbọ́n ìgbà ìsinmi oúnjẹ ọ̀sán mi wákàtí kan ni, aago kan sí aago méjì ọ̀sán ni ọjọ́ ìṣẹ́.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? À bẹ́ẹ̀ni o, ẹ, nǹkan kí nǹkan ohunkóhun tí ó máa mú mi rẹ́rìn ni mo fẹ́ràn. Àwọn àlọ́ wọ̀nyí ṣì jẹ́ àwọn àlọ́ tí àwọn òbí wa máa ń sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ó máa ń pa wá lẹ́rìn, tí ó máa ń múnu wá dùn, tí ó máa ń jẹ́ kí ara wa yá torí a máa wà pẹ̀lú àwọn mìíràn, a máa jókòó, a máa gbọ́ àwọn àlọ́ wọ̀nyí. Ehn, ní ẹnu ọjọ́ mẹ́ta yìí nílẹ̀ Yorùbá, àwọn kan dẹ̀ tii mú ní iṣẹ́ tí wọ́n máa ń sọ àwọn àlọ́ apanilẹ́rìn. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ní òótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni ó wà ní ibi iṣẹ́ ṣùgbọ́n, ìdáhùn tàbí èsì tí èèyàn máa ń fi sí àwọn ìṣòro yìí yàtọ̀. O níí ṣe pẹ̀lú irú ìṣòro tí ó bá jẹ́. Tí ó bá jẹ́ ìṣòro pẹ̀lú ọ̀gá àti kọjú sí irú ìṣòro náà, èèyàn máa wá ọ̀nà láti jẹ́ kí ìbáṣepọ̀ láàárín òun àti ọ̀gá kí ó dánmọ́rán. Tí ó bá jẹ́ ìṣòro láàárín àwọn akẹgbẹ́, èèyàn á wá ọ̀nà tí ó ṣe máa yanjú àwọn ìṣòro wọ̀nyí tó ṣe wí pé ìbáṣepọ̀ láàárín akẹgbẹ́ ó máa mú un-- o máa dánmọ́rán. Tí ó bá wá jẹ́ ìṣòro pẹ̀lú iṣẹ́ tí ènìyàn ń ṣe, ènìyàn á wá ọ̀nà láti ṣe, láti túbọ̀ tẹramọ́ iṣẹ́. Èèyàn máa, èèyàn tó bá nílò kí èèyàn kàwé si, tí ó bá nílò kí èèyàn ṣe iṣẹ́ síí kí ó kọ̀wé si, èèyàn máa ṣe àwọn ìkọ̀wé yìí. Èèyàn máa lọ sí ilé ìwé síí láti lè kojú, láti lè kojú sí àwọn ìṣòro tí ó bá ní ṣe pẹ̀lú iṣẹ́. Tí ó bá jẹ́ àwọn ìṣòro tí ó ní ṣe pẹ̀lú àwọn oníbàárà, èèyàn máa mọ̀ tí ó ṣe máa ní, tí ó ṣe máa yanjú àwọn ìṣòro yìí. Oríṣiríṣi ìṣòro ó ní oríṣiríṣi àti ìyàtọ̀ ọ̀nà tí èèyàn ṣe máa ń dojúkọ àwọn ìṣòro wọ̀nyí. Èèyàn nílò láti mọ irú ìṣòro tí ó jẹ́ kí èèyàn lè fi ìdáhùn tí ó tọ́ àti tí ó péye sí i láti yanjú àwọn ìṣòro yìí.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Kódà mo fẹ́ràn láti máa ka ìwé gan ni. Nítorí pé nínú ìwé kíkà èèyàn máa ń rí ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ kọ́. Ẹ̀yàn máa ń dàgbà sí i nínú òye àti nínú ọgbọ́n. Tí èèyàn bá ka ìwé, ida ìwé tí wọ́n tẹ̀ àtẹ̀jáde tàbí ìwé lórí fóònù lórí ìbánisọ̀rọ̀ tàbí ìwé lórí ayélujára, ibikíbi tí èèyàn bá ti le ka ìwé. Mo máa ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ní ìmọ̀ sí kún ìmọ̀, láti ní òye kún òye àti láti lè rí irú ìpèníjà tí àwọn kan ti bá pàdé ní ìgbà ayé tiwọn. Láti lè kọ́gbọ́n, láti lè rí àríkọ́gbọ́n. Nígbà mi tí mo bá dẹ̀ fẹ̀ nara tí mi ò fẹ́ wàhálà, mo máa ka àwọn ìwé tí kò ní, ẹm tí kò ní wàhálà tí ó máa mú mi, tí ó máa mú mi wà ní ipò àti ìnara tí kò sí ẹm ohunkóhun tí mo níílò níbẹ̀. Mo máa ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ní àgbàlá òjò? À, rárá o, mi ò ní àgbàlá òjò. À, nítorí ì, eh, irú ilé tí mò ń gbé. Ilé tí mò ń gbé kò fi ààyè fún mi láti ní àgbàlá. Nítorí náà, mi ò ní àgbàlá òjò rárá. Èyí ó sì wù mí kí n lè ní àgbàlá, torí àgbàlá òjò ó rírìlírì. Ó jẹ́ nǹkan tí ó ṣe kókó tí ó yẹ kí èèyàn ní. Ṣùgbọ́n torí ibùgbé mi, mi ò ní àgbàlá òjò.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? A bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kódà èmi gan-an ni àlàáfíà tí a bá le sọ nípa tìtẹ̀mí torí pé mi ò fẹ́ wàhalá. Mi ò fẹ́ nnkan kan tí ó máa gbé mi ní ọ̀kan sókè. Mo fẹ́ ǹnkan tó máa fi mí lọ́kàn balẹ̀. Mo fẹ́ nnkan tí ó máa fún mi ní àlàáfíà, tó máa fún mi ní ààyè, tó máa fààyè gbà mí. kiÌ ṣẹ̀ nnkan tí ó máa fi mí, tí ó máa kó mi ní ọ̀kan sókè, tí ó máa fún mi ní ifùnpà gíga, tí ó máa fún mi ní, ẹ́ tí o má a jẹ́ kọ́kan mi ga, rárá mi ò fẹ́. Mo fẹ́ àlàáfíà. Nítorí náà, mo máa ń rìn ní àlàáfíà pẹ̀lú gbogbo àwọn tí ó ń bá mi rìn, àti ní ilé, àti ní ibi iṣẹ́, àti lóko, ní gbogbo ibi. Mo máa ń rin ìrìn àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Ah! Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba ní ọ̀pọ̀lọpọ̀. Kí ló dẹ́jẹ́ kí n fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí ó wà níta. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn, ẹm, ojú ọjọ́ láti máa wo ojú ọjọ́, láti máa wo àwọn nǹkan tí ó wà láyíkà, láti máa wo àwọn nǹkan tí Ọlọ́run dá. Mo fẹ́ràn láti wà níta gbangba torí nígbà mi wí wà nínú ilé àbí wí wà níbi àkámọ́, ó ní tí ó ṣe máa ń jẹ́ kí èèyàn dá, kí ó dàbí, kí èèyàn dàbí ẹni wípé, ò, èèyàn wà ní àhàmọ́. Ṣùgbọ́n níta gbangba, èèyàn máa fẹlá, èèyàn máa wà ní àìbíkítà, èèyàn máa mu, ó máa, ó máa, ó máa wò àyíká atẹ́gùn àfẹ́ sí ènìyàn. Ènìyàn á rí àwọn nǹkan tí ó wà láyíkà, èèyàn á gba atẹ́gùn dáradára sí ara, inú èèyàn á dùn, inú èèyàn á mu, ọkàn, ọkàn á balẹ̀.

Ṣé o ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń rin ìrìn-àjò torí mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa rin ìrìn-àjò. Ẹ̀, ìrìn-àjò jẹ́ ọ̀nà tí mo fi máa n mú tí mo fi máa ń ṣe, tí mo fi máa ń wo àyíká, tí mo fi máa ń, tí mo fi máa ń mú inú ara mi dùn. Ó jẹ́ ọ̀nà kan tí mo fẹ́ràn ní ọ̀pọ̀lọpọ̀ su-- nítorí náà. Bẹ́ẹ̀ ni, mo ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oríṣìíríṣìí ìlú. Ṣùgbọ́n ò, ní ìlú mi nìkan, ní orílẹ̀-èdè mi nìkan, àwọn ìlú tí ó wà ní abẹ́ orílẹ̀-èdè mi nìkan ni mo ti rin ìrìn-àjò lọ. Mi ò tíì rin ìrìn-àjò lọ sí, a, orílẹ̀-èdè mìíràn, mi ò tíì rin ìrìn-àjò lọ sí ìlú òkun. Èyí á sì wù mí lọ́pọ̀lọpọ̀ láti ṣe, ṣùgbọ́n títí di ìgbà yẹn, mo sì rin ìrìn-àjò nínú orílẹ̀-èdè mi lọ sí oríṣìíríṣìí ìlú.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? A lèòótọ́ mi ò ní, mo lè sọ pé mi ò ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ṣùgbọ́n ìdojúkọ tí ó jẹ́ pabá mbarìnrìn re tí mo máa ń dojúkọ ní gbogbo ìgbà nítorí mo jẹ́ dókítà tó máa ń tọ́jú àwọn ẹran. Àwọn tí wọ́n ní àwọn ẹran wọ̀nyí tí wọ́n ní àwọn tí ó ṣe pá wọn náà ni àwọn ohun ọ̀sìn wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ò mọ nǹkan kan nípa ẹran ọ̀sìn wọn. Àwọn ènìyàn tó bá bèrè ìbèèrè tí ó yẹ kí wọ́n lè dáhùn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò lè dáhùn ìbèèrè tí ó yẹ kí wọ́n dáhùn nípa àwọn ohun ọ̀sìn wọn. Èyí ni ìdojúkọ tí mo máa ń ní tó pọ̀jù ní ibi iṣẹ́ mi ṣùgbọ́n tí mo bá bèrè ìbèèrè tí àwọn ènìyàn tí wọ́n láwọn ohun ọ̀sìn wọ̀nyí yí wọ́n bá lè dáhùn, nítorí náà mi ò ní, mi ò ní wàhálà, mi ò ní ìdojúkọ ṣùgbọ́n tí wọ́n bá ti lè dáhùn, màá wá nílò láti máa mú láti máa wá ọ̀nà láti yanjú ìṣòro tí wọ́n gbé wá ní ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ìgbà. Èyí kò kí mú kí iṣẹ́ mi kí ó yá, kò kí mú kí iṣẹ́ mi dánmọ́rán.

Ṣé o máa ń ṣe ìdárayá? Hahaha. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá ní òpin ọ̀sẹ̀ ní ọjọ́ àbámẹ́ta, èyí tí àwọn kan máa ń pè ní ọjọ́ Sátidé. Mo máa ń lọ sí orí pápá láti ṣeré ìdárayá torí mo jẹ́ ẹnìkan tí ó lómi lára díẹ̀. Mo nílò láti máa ṣeré ìdárayá láti lè wà ní láti jẹ́ kí ara mi kí ó, ó, ó ṣe dáadáa láti jẹ́ kí ara mi kí ó má ṣe sanrajù. Mo máa ṣeré ìdárayá lórí pápá ní ọjọ́, ní gbogbo ọjọ́ àbámẹ́ta láti lè wà ní àlàáfíà láti jẹ́ kí ara mi kí ó da ṣákaṣáka, kí ara mi kí ó pé.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Mo jẹ́ ẹnìkan tí ó kúndùn láti máa lo ìrọ̀rí ní ọ̀pọ̀lọpọ̀ ní orí ìbùsùn mi. Bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, mo ní ìrọ̀rí mẹ́rin ní orí ìbùsùn mi. Méjì máa ń wà ní ìgbèrí mi tí mo fi máa ń rọ̀rí tí n bá fẹ́ sùn, méjì sì máa ń wà ní ẹ̀gbẹ́ mi tí n bá fẹ́ sùn. Mo, mo fẹ́ràn ìrọ̀rí ní àyíká mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà ìrọ̀rí mẹ́rin ló wà lórí ìbùsùn mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Olúṣọlá. Àpéjáyé tí ó jẹ́ "Olúwa ṣe ọlá fún mi." À, bẹ́ẹ̀ni, ìtumọ̀ orúkọ mi nìyẹn. Kò ní Àbújá, "Olúwa ṣe ọlá fún mi" ní ọ̀pọ̀lọpọ̀.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn, eré ìdárayá afẹ̀sẹ́ kù bí òjò ní orí pápá nínú àkámọ́ tí àwọn ènìyàn má ń jà. Èyí tí wọ́n máa ń fi ẹ̀sẹ́ tí wọ́n fi má ń jà, tí wọ́n fi má ń bá ara wọn jà títí ìkan á fi gbé olúborí, títí ìkan á fi lù èkejì tí ò ní le dìde mọ́. Bẹ́ẹ̀ ni, irú eré ìdárayá yìí ni mo fẹ́ràn. Mo fẹ́ràn rẹ̀ gan ni nítorí pé, ó ń kọ́ ni láti mọ bí ènìyàn ṣe lè dáàbò bo ara ẹni, láti lè bá àwọn ọ̀tá ẹni jà, láti lè pa ara ẹni mọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó bá fẹ́ bá ẹni jà. Eré afẹ̀sẹ́ kù bí òjò ni mo fẹ́ràn jù.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? A, gẹ́gẹ́ bí obìnrin, ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi dáradára. Àtinú àtìta gbogbo ara ẹ̀ ni mo máa fọ má gbé lọ sí ilé ìfọkọ̀ níbi tí wọ́n a ti bá mi fọ gbogbo ẹ̀ tí ó máa ń mọ́ tónítóní. Ṣùgbọ́n kí ọjọ́ àbámẹ́ta tó pé, ní àárín ọ̀sẹ̀, mo máa da omi sí lára tí ó bá dọ̀tí, mo máa nu inú ẹ̀, màá gbọn, màá fi omi wẹ ara rẹ̀ tí mo bá nílò láti wẹ̀ láti fọ̀. Ṣùgbọ́n ijọ́ tí mo máa ń fọ dáradára tí mo máa ń ní àsìkò láti ṣe gbogbo àti fọ àtinú àti'ta ni ọjọ́ àbámẹ́ta tí mo máa ń gbé ọkọ̀ mi lọ sí ilé ìfọkọ̀.

Ṣé o máa ń wọ ìborùn? À, rárá mi ò kí ń wọ ìborùn torí ẹ̀sìn mi ò kí ń ṣe ẹ̀sìn tí ó máa ń lo ìborùn. Botí ẹ jẹ́ pé èmi bí ẹni, ẹnìkan mo fẹ́ràn láti máa wọ ìborùn. Ẹ̀, ẹ́, tí bá wọ àwọn aṣọ ìbílẹ̀ mi, àwọn aṣọ àsìkò tó jẹ́ aṣọ, aṣọ ìbílẹ̀, mo máa ń lo ìborùn ní ẹ̀kankan tàbí ìgbà mìíràn tí bá lọ sí ilé ẹ̀sìn, mo máa ń lò ó ní ẹ̀kọ̀ kan. Ṣùgbọ́n ẹ̀sìn mi ò kí ń ṣe ẹ̀sìn tí ó máa ń lo ìborùn ní gbogbo ìgbà. Nítorí náà, rárá mi ò kí ń lo ìborùn ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ẹ̀kan kan, tí aṣọ tí mo bá wọ̀ bá nílò láti lo ìborùn.

Ṣé o máa ń rántí àlá rẹ? Rárá, mi ò kí ń rántí àlá mi. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kí ń ṣe ẹni tí ó máa ń lálá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń lálá, but ẹ̀kọkan tí mo bá lálá mi ò kí ń rántí àlá mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá lálá bí mẹ́wàá lọ́dún, mo lè máa rántí ju ẹyọ kan tàbí méjì lọ tí n bá jí. Nítorí náà lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń rántí àlá tí mo bá lá tí m bá ti jí.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Ah, èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn àwọ̀ dúdú nítorí pé àwọ̀ dúdú ó, ó mú ẹwà, ó bu ẹwà kún ni, ó bu ẹwà kún nǹkan. Àwọ̀ dúdú, àwọ̀ tí ó mú ẹwà dání ni. Nítorí náà mo fẹ́ràn àwọ̀ dúdú ní ọ̀pọ̀lọpọ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn ṣálúbàtà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nitorí pé ó máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi ní ẹsẹ̀ yàtọ̀ sí bàtà tí ó máa bo ni ní gbogbo ẹsẹ̀ tí ó máa jẹ́ kí oru mú ni nígbà mi tí ó máa ma rùn. Ṣálúbàtà o jẹ́ bàtà tí ó jẹ́ kí atẹ́gùn máa fẹ́ sími ní ẹsẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣálúbàtà sì ń rẹwà, ó bá ọ̀pọ̀lọpọ̀ aṣọ lọ, ó bá ọ̀pọ̀lọpọ̀ aṣọ mu. Ṣálúbàtà jẹ́ bàtà tí ó buyì kúni tí ó rẹwà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà mo, mo fẹ́ràn ṣálúbàtà ní wíwọ̀.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? À n yàtọ̀ sí omi mímu, mo tún fẹ́ràn omi ọsàn. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn omi ọsàn lọ́pọ̀lọpọ̀. Omi ọsàn tí mo ṣẹ̀ fún láti ara èso ọsàn èyí tí ó, ó jẹ́, ẹm, tí ó ṣẹ̀ṣẹ̀ tí ara ọsàn jáde tí ó, ó dá, tí ó da ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn omi ọsàn láti má mú. Èyí tí ó sì ṣe mú ní ìgbàkúgbà. Ní ìgbà tí ó bá wẹ́ni tí ó da, ó sì da fún ìlera ẹni ní gbogbo ìgbà. Mo fẹ́ràn omi ọsàn.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan. Mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ ṣùgbọ́n níwọ̀ntúnwọ̀nsì, níwọ̀nba, ìwọ̀nba s'étí ìwọ̀nba s'ọ́wọ́ kò kín ṣe eléyìí tí èèyàn máa dà sí gbogbo ara rárá o. Níwọ̀nba, níwọ̀ntúnwọ̀nsì. Mo fẹ́ràn àti máa wọ ohun ọ̀ṣọ́ láti máa da wọn láti máa fi ohun ọ̀ṣọ́ sí ara. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì, níwọ̀nba kò kí n ṣe ní ọ̀pọ̀lọpọ̀.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ah! Èmi gẹ́gẹ́ bí ẹnikan mo kórìíra ooru, mo kórìíra, mi, mi ò fẹ́ràn oorun ara àti rárá. Ojú ọjọ́ tí ó tutù, ojú ọjọ́ tí atẹ́gùn fẹ́ ferẹ́fẹ́ tí ò sí oorun, ojú ọjọ́ tí òjò odẹ̀ tú pọ̀ jù, tí ọ́fú bo ya òjò ni wọ̀n ba. Ṣùgbọ́n ojú ọjọ́ tó tutù, tó, tó, tó tutù, tí gbogbo ibi tutù, tí gbogbo ibi tutù, tí gbogbo ibi tó, tó da ni mo fẹ́ràn. Mo fẹ́ràn ojú ọjọ́ tútù.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Mo fẹ́ràn láti máa tún àwọn nǹkan ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò, mi ò fẹ́ràn àti máa sọ àwọn nǹkan nù. Mo máa fẹ́ rí àrí, à-à-àrí dí, à-à-àwárí di ohun tí ó wà nínú ohun gbogbo. Só mo fẹ́ràn láti máa kí n tó ti, kí n tó sọ ohunkóhun nù, mà á, mà á gbìyànjú láti tun ṣe, mo máa gbìyànjú láti wò pé kò ṣe é lò mọ́, kò ṣe é tún ṣe mọ́ kí n tó soọ́ nù. Bẹ́ẹ̀ ni, mo, mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? À, ẹ kí ni mò ń dúró dè? Nǹkan tí mà mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró ó níí ṣe pẹ̀lú irú nǹkan tí mò ń dúró dè. Tó bá jẹ́ nǹkan tí mo lè, mo, mo ní apá lórí ẹ̀, mà á dúró. Bóyá máa máa ka ìwé tàbí mà á máa gbọ orin tàbí mà á máa ṣe nǹkan mi ohun mìíràn nígbà tí mo bá, tí mo bá ń dúró dè nǹkan yìí. Tó bá dẹ̀ jẹ́ nǹkan tí mi ò ní apá lé lórí ni, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mà á bá Olódùmarè sọ̀rọ̀. Mà á gbàdúrà sí Olódùmarè kó jẹ́ kí nǹkan tí mò ń dúró dè, nǹkan tí mo fẹ́ kí ó tẹ́ mi lọ́wọ́.

Báwo ni ìwà ìṣọwo rẹ ṣe rí? Ah, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ná owó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, tí n bá ní owó tí mo fẹ́ fi pamọ́, màá, mo máa ń fi pamọ́ sí ilé ìfowópamọ́ tàbí kí n fi pamọ́ sí ọwọ́ ọ̀rẹ́ mi torí pé mo kúndùn láti máa ná owó lọ́pọ̀lọpọ̀. Ìwà ìṣowó náà mi kò, kò, kò, kò bójúmu tó, kò kójú òṣùwọ̀n. Nítorí, ṣùgbọ́n ní àsìkò yìí mò ń tiraka láti ṣe dára, láti ṣe dáadáa, láti gbìyànjú láti máa ṣọwo ná.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mo gbàgbọ́ pé nǹkan tí à ń sọ nípa àmì ìràwọ̀ ni nǹkan tí àwọn olóyìnbo pè ní zodiac sign. Èmi gẹ́gẹ́ bí ọmọ tí a bí ní inú oṣù kẹwàá, àmì ìràwọ̀ mi jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní èdè gẹ̀ẹ́sì sí Libra, nítorí pé nínú oṣù kẹwàá ni a bí mi.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Gẹ́gẹ́ bí ẹni kan tí kò fẹ́ràn láti máa mu omi, ṣùgbọ́n tí ó mọ̀ wípé omi n ṣe àǹfààní lára tí ó degbodo máa mu omi. Mo máa ń ṣe, eh, mo máa ń làkàkà láti mu omi bí i oṣù wọ́n, bí i oṣù wọ́n lítà, bí i ẹyọ kan sí méjì lójoojúmọ́. Lóòótọ́ mo mọ̀ pé eléyìí ò tó ní ǹkan tí àwọn oníṣègùn sọ pé ká máa mu, ṣùgbọ́n mo ń làkàkà mo dẹ̀ ń ṣe bí mo ṣe lè mu omi síi ní ojoojúmọ́. Tí n bá ti ń jẹun, mo ń mu omi dáradára.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ ẹni tí ó kì ń tètè sùn, ṣùgbọ́n tí ó ní àwọn ọmọ tí wọ́n máa ń tètè sun, tí wọ́n máa ń tètè jí. Mi ò ní àǹfààní láti sùn fún wákàtí tí ó gùn, torí tó bá ṣe ń di ago márùn-ún sí ago mẹ́fà, àwọn ọmọ á bẹ̀rẹ̀ sí ní jí. Èmi náà dẹ́ gbọdọ̀ jí dìde láti tọ́jú wọn, láti múra wọn fún ilé ìwé, láti se oúnjẹ fún wọn kí wọ́n lè jẹun kí wọ́n tó lọ sí ilé ìwé, àti oúnjẹ ọ̀sán tí wọ́n á gbé dání lọ sí ilé ìwé. Nítorí náà, èmi náà mo gbọdọ̀ jí ní ago mẹ́fà. Ago mẹ́fà òwúrọ̀ kùtùkùtù, mà á jí, mà á gbàdúrà, mà á bẹ̀rẹ̀ sí ní yanjú oúnjẹ táwọn ọmọ máa jẹ fún, ọ̀, owu, òwúrọ̀ àti fún ọ̀sán.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá mú ohun mímu? Tí n bá fẹ́ fi òye mi gbé ìbéèrè yìí, màá ní nǹkan tí ìbéèrè yìí ń sọ ni wípé, ṣe mo máa ń lo ọ̀pá tí wón fi ń mú nǹkan ṣe mo fi máa ń mú ohun mímu tí mo bá mú. Gẹ́gẹ́ bí ẹni kan tí ó jẹ́ ọlọ́fin tó tó, mo, mi ò gbádùn láti máa lo ọ̀pá ìfámúrá. Mo, mo ń gbìyànjú láti lo ife tí à ń pè ní kọ́ọ̀pù tí ó mọ́. Màá da ohun mímu mi sí, màá sì mú láti inú ife. Torí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọ̀pá wọ̀nyí, nítorí ihò àárín wọn, ìdọ̀tí máa ń wà ńbẹ. Ẹ̀míyanrìn, ìyẹ̀pẹ̀ lè wà ńbẹ. Atẹ́gùn àti fẹ́ẹ̀sì kò ní ṣe é fọ̀, kò ní ṣe é nù. Nítorí náà mo fẹ́ràn àti máa lo ife ju ọ̀pá ìfámúrá lọ.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Mo jẹ́ ẹnìkan tí ó kúndùn láti máa kọ̀wé lọ́pọ̀lọpọ̀. Àti káláamù àti ìwé ni ó ma ń wà ní ẹ̀gbẹ́ mi ní gbogbo ìgbà. Nínú ìpamọ́wọ́ mi, ẹ máa rí tákádá àti kálámù níbẹ̀. Torí pé bí ǹkan bá ṣe ń wá sí orí mi, tí mo fẹ́ rántí ǹkan or ti mo, tí òye bá sọ mí, màá mú ìwé mi, màá mú tákádá mi, màá kọ ǹkan tí ó wá sí ọpọlọ mi, màá kọ sílẹ̀ torí ọjọ́ iwájú, torí kí ń má bà á gbàgbé, torí pé tí n bá fẹ́ rántí ní ọjọ́ iwájú, màá le lọ síbẹ̀. Mo fẹ́ràn láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ mi lọ́pọ̀lọpọ̀.

Nígbà wo ni o kẹ́, o kẹ́yìn lọ sí ibi orin? Mo fẹ́ gbà pé ìtumọ̀ ìbéèrè yii ni pé ìgbà wo ni mo lọ sí ibi orin gbẹ̀yìn. Nínú oṣù kejìlá tó kọjá, ìyẹn bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo lọ sí ibi orin fún Kérésìmesì ọdún tí à ń ṣe ní àwùjọ mi pẹ̀lú ìdílé mi, pẹ̀lú àwọn ọmọ mi. A ṣe orin níbi orin, a dẹ̀ lọ síbẹ̀. Inú wa dùn láti lọ.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Mi ò ní sọ pé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan, ṣùgbọ́n àwọn oúnjẹ kan wà tí mo fẹ́ràn ju àwọn oúnjẹ kan lọ. Àwọn oúnjẹ kan wà tó ṣe pé máa jẹ́ bí aláìjẹ torí pé mi ò ní ìfẹ́ sí wọn, ṣùgbọ́n mi ò ní ìkórìíra fún wọn. Tí ó bá di àpọ́rí pọ́ngba, tí ó bá di pé mo gbọ́dọ̀ jẹ́, mo lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀. Nítorí náà mi ò ní sọ pé mo ní ìkórìíra fún wọn. Mo lè jẹ oúnjẹ. Bó tí ẹ ṣe rí pé àwọn oúnjẹ kan wà tó ṣe wí pé mi ò ní fẹ́ jẹ, ṣùgbọ́n kò kí n ṣe torí pé mo ní ìkórìíra fún àwọn oúnjẹ náà torí pé mi ò fẹ́ jẹ wọ́n ni.

Wákàtí mélòó ni o má ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Mo fẹ́ gbà pé nípa ìbéèrè yìí, à, à ń sọ nípa àwọn tí ó má ń lo ìbòjú. Èmi gẹ́gẹ́ bí ẹnikan mi ò fẹ́ràn láti máa lo ìbòjú, mi ò kúndùn àti máa lo ìbòjú. Yálà nígbà tí mo bá fẹ́ sùn tàbí nígbà tí mi ò bá fẹ́ sùn, kákà tí màá fi lo ìbòjú, màá yáa pá iná. Mi ò fẹ́ràn ìbòjú rárá àti rárá.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, mi ò kí ń bínú tí n bá wà nínú ọkọ̀ torí mi ò fẹ́ kí ìjàmbá kí ó ṣẹlẹ̀. Ko ṣe mi ni mò ń wa ọkọ̀ náà tàbí ẹlòmíràn ló ń wa ọkọ̀, mi ò kí bínú, mi ò dẹ̀ kí fẹ́ bínú. Kí awakọ̀ kí ó lè fojú sọ́nà, kí ó lè wa ọkọ̀, kí ó lè gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà, kí a má bà rí ìjàmbá ní ojú ọ̀nà. Bí ǹkan, bí ohunkóhun bá ṣẹlẹ̀ tí ó fa kí n bínú, màá ya dákẹ́, màá jẹ́ kí a dé ibi tí à ń lọ kí a tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìbínusíra wa. Nítorí náà, mi ò kí ń bínú tí n bá wà nínú ọkọ̀ kí a bà lè gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ìbéèrè yìí nípa bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi níbi iṣẹ́ ṣiṣẹ́. Mo ní láti bá wọn ṣiṣẹ́ kí ìtẹ̀síwájú lè wà níbi iṣẹ́, kí ìlọsíwájú lè wà níbi iṣẹ́. So mo, mo máa ń bá wọn ṣiṣẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀, kí a bá le ṣe iṣẹ́ tó yẹ ká ṣe ní àsìkò, ní rọrùn àti kí ìtẹ̀síwájú lè dé bá gbogbo wa àti ilé iṣẹ́ tí à ń bá ṣiṣẹ́. So nítorí náà, mo máa ń bá àwọn òṣìṣẹ́ ẹlẹgbẹ́ mi fọwọ́sowọ́pọ̀ níbi iṣẹ́

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára torí pé mo máa ń gbọ́rọ̀ ní àá tí ẹnikẹ́ni bá sọ. Kódà kí onítọun kí ó jìnnà sí mi, mo máa ń gbọ́ ọ̀rọ̀ kedere. O ò bá wà ní tó sí mi, o ò bá jìnnà sí mi, ohunkóhun tí o bá sọ, mo máa ń gbọ́ dáradára. Mi ò nílò láti sọ fún ẹ pé kí o tún ọ̀rọ̀ sọ, torí pé ẹ̀kan mo máa gbọ́rọ̀ tí o sọ.

Gíga tó ga tó. Mo fẹ́ gbà wípé ìbéèrè yìí ń béèrè bí mo ṣe ga tó. Ehn, gẹ́ fún obìnrin, mo ga ní ìwọ̀nba, mo ga ní ìwọ̀nba ẹsẹ̀, ẹsẹ̀ márùn ún, àwò olè díẹ̀. Fún obìnrin, mo ga ní ìwọ̀nba. Kò sí ẹni tó máa rí mi tó máa sọ pé mo kúrú. Mi ò kí n ṣe ènìyàn kúkúrú. Rárá àti rárá. Mo ga, mo wà, mo, mo, mo, ehn, gíga mi. O ṣe rẹ́gí fún ọjọ́ orí mi.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? A, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ti wà nílé ọkọ, tí wọ́n ní ìdílé ti wọn. Mi ò nílò láti pín owó náà pẹ̀lú wọn. Ṣùgbọ́n nígbàkúgbà tí ìkan tàbí méjì nínú wọn bá nílò owó, bóyá kí n ya wọn tàbí kí n fún wọn, tí mo bá ní lọ́wọ́ tí mo mọ̀ wípé mo lè fún wọn, mo máa ń ṣe bẹ́ẹ̀, mo máa ń fún wọn. Ìgbà tí mo pín owó, ó ti pẹ́ díẹ̀ sẹ́yìn. Nígbà tí mo wà ní ilé ìwé gíga, mo máa ń pín owó, bóyá owó mọ́tò tàbí owó oúnjẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n ní ìsinsìnyí, mi ò kí ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mọ́. Mo máa ń fún wọn, àwọn náà dẹ̀ máa ń fún mi lówó tí mo bá béèrè tàbí tí mo nílò owó láti ọ̀dọ̀ wọn láti ràn mí lọ́wọ́ tàbí láti ṣe nǹkan tí mo fẹ́ fi owó ṣe.

Ṣé o ní gíláàsì ọrùn? Ìbéèrè yìí kò fi taratara yé mi. Ṣé gíláàsì ọrùn àbí gíláàsì ojú? Èyíkéyìí tó wù kí ó jẹ́. Mi ò rò wípé mo ní gíláàsì ọrùn. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan tí mo ní, mi ò rò wípé mo ní gíláàsì ọrùn.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitwià rẹ? Bẹ́ẹ̀ni o, ó ṣe pàtàkì fún mi láti máa ṣe ìmúdójúìwọ̀n torí pé tí mi ò bá ṣe, ẹm, ẹ̀rọ ayélujára mi kò ní ṣiṣẹ́ dáradára. Àwọn sọfitwiẹ̀ tí mo dè ń lò wọ́n máa, wọ́n máa ma kọṣẹ̀, wọn ò ní ṣiṣẹ́ gaara bó ṣe yẹ kó ṣe. Nítorí náà mo gbọ́dọ̀ mo sì máa ń ṣe ìmúdójúìwọ̀n gbogbo sọfitwiẹ̀ tí mò ń lò ní, fún iṣẹ́ tàbí fún ohunkóhun tí mo bá ń ṣe.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò fẹ́ràn coffee rárá àti rárá torí ó korò àti pé tí n bá mu coffee, oorun mi kò ní wá déédéé. Oorun mi ò ní wá bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ. Mo kan máa ranjú kalẹ̀ ni. Mi ò ní le sùn nígbà tí ilẹ̀ bá ṣú. Torí náà, tea aláwọ̀ ewé ni mo máa ń mu. Èyí dára fún ìlera ara mi púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Mi ò fi tea aláwọ̀ ewé mi ṣeré. Mo máa ń mú ní gbogbo ìgbà.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Hmm. Nígbàkigbà tí mo bá rò wípé mo nílò áti ra ẹ̀rọ tuntun fún iṣẹ́ mi tàbí láti, láti ra èyí tí ó gbé pẹ́ lí sí eléyìí tí mò ń lò lọ́wọ́ tí ń bá sì ti ní owó rẹ̀ lọ́wọ́. Kò sí nǹkan tí ó ní kí n má ra. Mo máa ra ayára bí àṣá tuntun láti ran iṣẹ́ mi lọ́wọ́.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Mo fẹ́ gbà wípé ìbéèrè yìí sọ wípé ṣe mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Rárá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohunkóhun tí ó máa jẹ́ kí n kúrò ní à bí mo ṣe wà tó máa gbé mi kọjá ìpínlẹ̀ tí mo wà, mi ò kó kó bá mi lára mú. Mi ò fẹ́. Nítorí náà mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? A! Torí mo jẹ́ ènìyàn tí ó máa ń tijú, mo máa ń ní ìrora díẹ̀ níwọ̀nba, ṣùgbọ́n tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí mo wo àyíká, tí mo wojú àwọn tí mò ń bá sọ̀rọ̀, tí mo bá ti fi ara balẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ìṣẹ́jú mélòó kan sínú ọ̀rọ̀ sísọ mi, ara mi á balẹ̀, gbogbo ìrora tí ó bá bá sísọ̀rọ̀ wa, ó máa pòórá pátápátá, màá sì sọ̀rọ̀ gaara, màá bá àwọn ènìyàn sọ̀rọ̀ gaara láìní ìrora kankan.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ́ iṣẹ́ ọwọ́ mi lọ sí ìlú mìíràn, torí pé gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi, dọ́kítà ẹranko, ko àwọn ènìyàn lórílẹ̀ èdè mi wọn kò fi tara tara gba iṣẹ́ mi, ṣùgbọ́n ní ìlú mìíràn ní orílẹ̀ èdè mìíràn iṣẹ́ yìí ó yára púpọ̀ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn fẹ́ràn láti ní dọ́kítà fún àwọn ẹran wọn. Nítorí náà, mo ní ètò láti fẹ́ iṣẹ́ ọwọ́ mi lọ sí ìlú mìíràn.

Ṣé o fẹ́ràn rin òkè? Rárá, mi ò fẹ́ràn láti máa gun òkè tàbí láti máa rin orí òkè torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjàmbá tí ó máa ń bá rnírin òkè àti gígùn òkè wa ó máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn ìjàmbá wọ̀nyí wọ́n de ma ń ṣe ìjàmbá tó burú jáì tó ṣe wí pé sàṣà ni àwọn tí orí má ń kó yọ. Nítorí náà, mi ò fẹ́ràn láti máa rin òkè.

Ẹ̀ṣọ́ wo ni o fẹ́ràn jù? À, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ọ̀ṣọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀ṣọ́ ọwọ́. Ó ṣe ẹ̀gbà ọwọ́ ni tàbí ago ọwọ́. Ohunkóhun tí mo lè fi ṣe ẹ̀ṣọ́ sí ọrùn ọwọ́ mi, mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Kótún wá jẹ́ aláwọ̀ góòlù, à, mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀ṣọ́ ọwọ́, ago tàbí ìlẹ̀kẹ̀.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ee gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ eh òbí fún àwọn ọmọdé, gbogbo ìgbà ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ṣùgbọ́n ìmọ́tótó tí ó jinlẹ̀, mo máa ń ṣe é ní ọjọ́ àbámẹ́ta, tí mo máa fọ gbogbo ibi tó dọ̀tí, tí mo máa gbá gbogbo ibi tó dọ̀tí, tí mo máa nu gbogbo ibi tó dọ̀tí. Ṣùgbọ́n ìmọ́tótó lérèfé, ìmọ́tótó díẹ̀díẹ̀ ojoojúmọ́ ni mo máa ń ṣe ìyẹn torí mo ní àwọn ọmọdé ní àyíká mi tí wọ́n máa ń ṣeré ní ọ̀pọ̀lọpọ̀

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? À, ìparí ọ̀sẹ̀ yìí mo ní iṣẹ́ láti ṣe ní ibi iṣẹ́, ṣùgbọ́n tí mo bá kúrò níbi iṣẹ́, mo fẹ́ kó àwọn ọmọ mi lọ sí ilé ìṣeré, orí pápá ìṣeré tí wọ́n á ti pàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tí wọ́n á ṣeré, tí wọ́n máa bá ọ̀rẹ́ wọn pàdé, tí wọ́n máa jọ ní eré ìdárayá.

Báwo ni o ṣe máa ń gbọ́ irò àwọn oníbàárà? Àwọn oníbàárà wọ́n wọ́pọ̀ ní agbègbè mi, wọ́n wọ́pọ̀ ní àwùjọ mi. Wọ́n bí o nma rìn kọjá níwájú wọn, wọn máa pè é, wọn máa ṣe àkíyèsí. Nítorí náà àti gbọ́ irò wọn kò kì í ṣe nǹkan tí ó ṣòro rárá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn oníbàárà wọn á ké sí ọ, wọn á tọrọ bárà tí o bá ní ohunkohun láti fún wọn wà fi fún wọn. Tí o ò bá dẹ́ ní ijọ́ mìíràn, wà fún wọn ní ǹkan tí o bá ní. Torí náà àti gbúro wọn, wọ́n wà ní gbogbo ibi. Kò sí rẹpẹtẹ sí gbúgburò àwọn oníbàárà ní àyíká mi.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? A torí pé mo jẹ́ dókítà ẹran tó máa ń ṣètọ́jú àwọn ẹran, àwọn nǹkan tó ṣe pàtà níbi iṣẹ́ mi ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n pàtàkì jùlọ ni àwọn ẹ̀rọ tí a fi máa ń gbọ́, ehn, lílù ọkàn tí ọkàn bá ń lù kìkìkì dáradára bí ó ṣe yẹ kó lù. Èyí tí a fi máa ń wo gbígbóná ara láti mọ ìwọ̀n tí ara gbóná sí. Bá, ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ ló wà ní ibi iṣẹ́ mi tí mo máa ń lò ṣùgbọ́n àwọn tó ṣe pàtàkì jùlọ ni àwọn wọ̀nyí. Lẹ́yìn náà, àwọn nǹkan abẹ́rẹ́ òògùn láti lò fún àwọn ẹran tí wọ́n bá ṣàìsàn ó wà lára àwọn nǹkan tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.

Kí ni o máa ń wọ̀ tí o bá lọ sùn? À, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo kúndùn, mo fẹ́ràn kí atẹ́gùn kí ó máa wọ̀ mí ní gbogbo ara tí mo bá ń sùn. Nítorí náà, àwọ̀tẹ́lẹ̀ penpe ni mo máa ń wọ̀ pẹ̀lú ṣòkòtò penpe ni mo máa ń wọ̀ sùn. Tàbí kí n wọ aṣọ tí ó fẹ́lẹ́, tí ó máa jẹ́ kí atẹ́gùn kí ó lè fẹ̀ sí mi ní gbogbo ara, tí màá fi gbádùn oorun mi tí óorú, tí ó fi ní di oorun mi lọ́wọ́.

Ṣé o ti ṣìnnà rí ha dáradára? Bẹ́ẹ̀ni mo ti ṣìnnà rí dáadáa nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò lójú ọ̀nà. Tí mi ò bá ti lọ síbì kan bí i ẹmẹta, ẹ́ẹ̀mẹ́rin, mi ò kí ń tètè mọ̀nà. Nítorí nà, mo ti ṣìnnà bí ẹ́ẹ̀mélòó kan nígbàtí mo bá nílò láti dálọ sí ibi tí mi ò tí mọ̀ dáadáa.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gbà? Aà, oóó, bí wákàtí kan ẹ lè fi bí ìwọ̀nbá ìṣẹ́jú sí, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wákàtí kan tó mi láti dé ibi iṣẹ́ mi tí kò bá sí sún kẹrẹ, gbà kẹrẹ ọkọ̀ ní ojú títì tàbí tí kò bá sí ohunkóhun tó dá mi dúró bóyá mi ò tètè rí ọkọ̀ wọ̀ tàbí ọkọ̀ bàjẹ́ sọ́nà tí kò bá sí nǹkan kan yìí tí mo, tí ìrìn àjò mi tí ó lọ gére, wákàtí kan máa ti dé ibi iṣẹ́ mi.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, mo máa ń jẹ ẹran. Mo fẹ́ràn ẹran jíjẹ ní ọ̀pọ̀lọpọ̀, pàtàkì jùlọ ẹran adìẹ. Mo fẹ́ràn, mo kúndùn ẹran jíjẹ ní ọ̀pọ̀lọpọ̀. À, kò sí, mo tún lè jẹ ẹran màlúù, ẹran ewúrẹ́, èyí tí à ń pè ní ògúfe. Àwọn ẹran, mo, mo fẹ́ràn ẹran ju ẹja lọ. Mo fẹ́ràn ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Torí náà mi ò jẹ́ ẹni tí kò kí ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Hih, mo máa ń, mo máa ń gbìyànjú. Mo máa ń tiraka láti ka àwọn àdéhùn nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn àdéhùn, eh, kíkọ wọn ó máa ń kéré sójú àti ká máa ń nira. Eléyìí tí ó bá ṣe é kà, ọ̀rọ̀ ti máa ń pọ̀ jù. Òmíràn tí ọ̀rọ̀ kò bá pọ̀ jù tàbí tó bá pọ̀ jù, nǹkan tó kọ síbẹ̀ kò ní yé ènìyàn dáadáa. Ṣùgbọ́n mo máa ń tiraka. Mo máa ń ṣe ìwọ̀nba tí mo lè ṣe láti ka àdéhùn kí n tó bu ọwọ́ lò.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Ah! Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo níìfẹ̀ sí ewébẹ̀. Nítorí náà mo níìfẹ̀ sí a, ehm, olú ọrán lórí pízza mi. Mo níìfẹ̀ sí ata, àwọn ata aláwọ̀ ewé, àwọn ata pupa, kí a rẹ́ wọn ní wọ́n bá, ká rẹ́ wọn sí orí pízza mi. Mo níìfẹ̀ sí irú nǹkan bẹ́ẹ̀. Mo níìfẹ̀ sí, eh, ìwàrà. Ìwàrà ní ọ̀pọ̀lọpọ̀ lórí pízza mi, mo níìfẹ̀ sí i. A wá lè fi ẹran díẹ̀ ní wọ́n bá, bí i ẹran adìyẹ tàbí ẹran, ah, màlúù, a lè fi ní wọ́n bá sí orí ẹ. A tún wá lè fi, eh, nǹkan tí ó máa jẹ́ kí ó ní ata rẹ́ṣúrẹ́ṣú bí i, eh, ata rodo, irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo fẹ́ lórí pizza mi. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Àh! Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo ní mo kúndùn, mo fẹ́ràn láti máa wọ inú òjò, kí omi òjò kí ó dà sí mi lára, kí ó wẹ̀ mí láti orí dé atelese. Nígbà tí mo bá ṣe léyìí tán, mo fẹ́ràn láti wọ inú ìyẹ̀wù mi lọ kí, kí n, kí n, kí n da aṣọ borí, kí ó tutù kí ó má ba mú mí. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wẹ̀ nínú òjò. Nítorí náà tí òjò bá rọ̀, màá bọ́ sí inú òjò, màá ṣeré níwọ̀nba kí ó tutù kí ó má bá wọ̀ mí lára. Nígbà, lẹ́yìn ìgbà náà màá wọ inú yàrá lọ kí a ti da aṣọ bora mi.

Ibo ni o fẹ́ lọ sí, ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ó wù mí láti kúrò ní orílẹ̀ èdè yìí, rìnrìn àjò lọ sí òkè òkun. Kó dà mí, ó wù mí láti lọ sí Qatar, Dubai láti lọ ṣe ìsinmi ìwọ̀nba ọjọ́ mélòó kan kí ara mi lè balẹ̀, kí n rí àgbáyé, kí n rí àwọn ohun ẹ̀rọ, ìgbàlódé tí wọ́n ń ṣe, tí wọ́n ń lò, kí n rí àwọn ilé ìgbàlódé tí wọ́n ń kọ́ níru àwọn ibẹ̀ yẹn, kí n rí, kí n lọ kí rí, kí n rí ìlú lọ. Ó wù mí kí n lọ òkè òkun láti lọ ṣe ìsinmi mi.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? À, yàrá tí mò ń sùn ni mo fẹ́ràn jù. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa lọ sí ìta. Mo fẹ́ràn, am, yàrá mi. Mo fẹ́ràn láti wà ní àyè ara mi. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ìdákẹ́jẹ́ẹ́ èmi nìkan pẹ̀lú nk, ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Nítorí náà yàrá ibùsùn mi ni, ẹ́, yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi.

Ṣé owó tí ò ń gbà dára tó? Bí Yorùbá ṣe wí, à owó kò kín tó olówó. Rárá, owó tí mò ń gbà kò dára tó. Mo lè ṣe, mo lè gba owó si. Mo ní lò láti pa owó si. Torí náà owó tí mò ń gbà kò dára tó torí mo ní bùkátà púpọ̀ lọ́rùn tí mo ní láti fi owó yanjú.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Emi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti máa ṣẹ ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n ilé ayé ti le ní àsìkò tí a wà yìí. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá nílò ìrànlọ́wọ́ mi tí ó bá bèrè, tí ó bá wà ní kàpá mi láti ṣe fun, mo máa ṣe fun irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí ó bá béèrè ìrànlọ́wọ́ mi. Tàbí àwọn tí mo mọ̀ wípé wọ́n nílò ìrànlọ́wọ́ mi ṣùgbọ́n tí ojú ń tì wọ́n láti bèrè, tí ó de wà ní kàwọ́ mi láti ṣe fún wọn, mo máa ran irú àwọn ènìyàn bẹ́ẹ̀ náà lọ́wọ́.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Ehn, màá sọ wípé mo mọ̀ bí a ti ń fọn ní wọ́n ń bá. Torí pé ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń sọ wípé obìnrin kò gbọdọ̀ fọn, kò da kí obìnrin kí ó máa fọn. Ehn, pàtàkì jùlọ ní àwọn àsìkò kan kò da kí èèyàn máa fọn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn láti máa fọn. Mo sì le fọn ní wọ́n ń bá.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Ah, ọmọ kékeré ni mí, mi ò ní owó láti ra fóònù olówó ńlá. Nítorínà, fóònù tí àwọn olóyìnbo ń pè ní Android ni mò ń lò. Eh, tí àwọn eh, ará ilé iṣẹ́ Oppo tí wọ́n ṣe, òní mò ń lò ó ni. Nisisin yii, ó wù mí kí n ra eleyi tí ó dára jù bẹ́ẹ̀ lọ, mo sì gbàgbọ́ pé láìpẹ́ máa ra ẹ̀rọ fóònù alágbèká tí ó gbé pọn ju eleyii tí mò ń lò lọ.

Ṣé o ní irugbọn? Rárá mi ò ní irugbọn. Obìnrin ni mí, mi ò ní irugbọn. Àwọn ọkùnrin ló máa ń ní irugbọn. Mo jẹ̀ ní àwọn ọkùnrin ní àyíká mi tí ó ní irugbọn ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, rárá mi ò ní irugbọn. Ko dẹ̀ wù mí láti ní. Bó ti jẹ́ pé àwọn obìnrin kọ̀ọ̀kan náà wọ́n ti ń ní irugbọn ṣùgbọ́n èmi ò ní.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí? Mo jeni kan tí ó máa ń tijú ní ọ̀pọ̀lọpọ̀. Mi ò dẹ̀fẹ̀ kí n fi tèmi kí n fi ṣe ìjàǹbá fún ẹlòmíràn. Nítorí náà mi ò kín béèrè ìrànwọ́. O n N máa ń tijú láti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ ẹlòmíràn. Nítorí náà rárá mi ò kí n béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ ẹnì kankan.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé oríṣiríṣi ìṣòrò ló wà ní ibi iṣẹ. Ó lè jẹ́ ìṣòro pẹ̀lú ọ̀gá tàbí ìṣòro láàárín akẹgbẹ́ mi. Ẹ ó ṣe pàtàkì láti mọ ìdí tí àwọn ìṣòro yìí ṣe wáyé kí èèyàn dé kójú ẹ̀. Nítorí náà tí n bá ní ìṣòro pẹ̀lú ọ̀gá tàbí akẹgbẹ́ mi, màá pè wọ́n jókòó, màá bèrè kín ni ìṣòro tí wọ́n ní pẹ̀lú mi, a dẹ̀ máa wá ọ̀nà láti yanjú ẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe ìṣòro pẹ̀lú oníbàárà tàbí ẹni tó ń ta nǹkan fún mi, ọ̀tọ̀ ni ọ̀nà tí màá gbà láti wá, láti wá ọ̀nà láti kọjú sí irú ìṣòro náà. Ṣùgbọ́n ìṣòro kí ìṣòro tó bá wù kí ó jẹ́, mo máa ń wá gbogbo ọ̀nà láti yanjú ìṣòro náà láì jẹ́ kí ó falẹ̀ rárá.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, à ti tọrọ àforíjìn ó máa ń nimí lára ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà sí i, mo rí i pé títọrọ àforíjì ó jẹ́ ọ̀nà kan tí èèyàn fi máa yanju ìṣòro, tí ó dẹ̀ fi hàn wípé èèyàn ń dàgbà sí i ní gbogbo igbà. Nítorí náà, nígbàkúgbà tí mo bá ṣẹ̀ tí mo dẹ̀ mọ̀ wípé èmi ni mo jẹ bí ọ̀rọ̀, mo máa ń tọrọ àforíjì kí a lè yanjú ọ̀rọ̀ náà kí ó dẹ̀ parí síbẹ̀.

Ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi, bó ti ẹ̀ jẹ́ wípé àwọn mo ti dàgbà dáadáa. Ọmọ ọgbọ̀n ọdún ni mo jẹ́ kí n tó lu etí mi. Bẹ́ẹ̀ ni mo ti lu etí mi tí mo sì ń fi ìhà góòlù etí. Mo fi sí i ní gbogbo ìgbà torí mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Kí ọjà tuntun tó lè jáde, àwọn tí ó wà ń lẹ́ẹ̀ ó ti gbudọ̀ lọ̀. Àwọn ọjà tí ó wà lẹ́ẹ̀ a ti ó ti gbudọ̀ tà wọ́n síta kí oníbàárà ti wá kó wọn. Kí àwọn tí a ṣe ọjà náà fún kí wọ́n ti rà wọ́n kan ti sanwó. Lẹ́yìn ìgbà náà, a máa kó ọjà tuntun mìí síta láti tà.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Àbẹ́èni o, torí mo ní ọ̀pọ̀lọpọ̀ fáìlì tí mi ò fẹ́ pàdánù. Nítorí náà mo máa ń fi wọ́n pamọ́ sí orí, ehm, kiloudu fún ọjọ́ iwájú. Ehm, kiloudo sì jẹ́, eh, ọ̀nà kan tí ó, ó ṣe pàtàkì tí ó dè ẹ́ tí ó yára láti fi nǹkan pamọ́ sí. Oríṣìíríṣìí fáìlì mi tí mo fẹ́ tọ́jú fún ọjọ́ wájú ni mo fi pamọ́ sí orí kiloudu.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣeri? Rárá, mi ò leyàn kúrò ní ìṣeré bó ti ẹ̀ jẹ́ wípé mo ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo ro ti ilé àti ọ̀nà tí emm, e, onítohun òṣìṣẹ́ náà ti ń bọ̀. Mo tìtorí náà mo fàá létí dáradára. Mo sì jẹ́ kí ó ṣèlérí fún mi wípé òun ò ní ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ́. Nítorí náà mi ò ti dá ẹnìkan dúró lẹ́nu ìṣeri.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, moo o, moo o fẹ́ràn láti máa, láti jẹ́ kí ẹnu mi kí ó máa rùn fún dáadáa ní gbogbo ìgbà, kí eyín mi kí ó máa mọ́. Nítorí náà, ẹ̀ẹ̀mejì, àárọ̀ àti àṣálẹ́ kí n tó sùn ni mo máa ń fọ eyín lójoojúmọ́. Ẹ̀ẹ̀mejì, láàárọ̀ kí n tó jẹun, ní alẹ́ nígbà tí mo bá jẹun tán kí n tó sùn, mo maa n fọ eyín mi ní ojoojúmọ́

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Àbẹ́ẹ̀ni, ó dára kí èèyàn máa ṣèwádìí àwọn tí ènìyàn bá ṣiṣẹ́ pọ̀. Nítorí pé ó máa jẹ́ kí èèyàn mọ ìwà irú àwọn tí èèyàn bá ṣiṣẹ́ pọ̀. Nítorí náà mo máa ń ṣe ìwádìí ráńpẹ́, ìwádìí díẹ̀ nípa àwọn ènìyàn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, láti mọ irú ìhà tí mo máa kọ sí wọn, láti mọ bí mo ṣe máa ma bá wọn ṣe lẹ́nu iṣẹ́ tí wọn kò ní fi fa ìpalára fún mi.

Báwo ni o ṣe máa yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Tí ó bá jẹ́ ìṣòro tí mo lè yanjú fúnra mi, bóyá kí n pa á, kí n tutàn, tàbí kí n fi sílẹ̀ kó tutù tó bá ṣe pé ó gbóná. Iru àwọn ìṣòro ránpẹ́ díẹ̀díẹ̀ bá wọ́n yìí, mo lè yanjú wọn fúnra mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn ìṣòro tí ó ga ju ọgbọ́n mi lọ tí mi ò lè yanjú, mà á gbé irú ẹ̀rọ náà tọ àwọn tí wọ́n máa tún ṣe lọ. Àwọn alátúnṣe ẹ̀rọ ayárabíàṣá, wọ́n á wò ó, wọ́n á bá mi tún ṣe, wọ́n á sì ṣe oun tí ó yẹ kí wọ́n ṣe sí.